Àkókò tí èmi fi máa ń jẹ oúnjẹ alẹ́ ni ago méje àbọ̀. Tí ago méje àbọ̀ bá ti lù, n ó jẹ oúnjẹ alẹ́ kí gbogbo ara mi bá lè fi ti ṣẹ́tu kí n tó lọ ọ́ sùn. Ihun témi ma n se nù o, torí pé Olúwarẹ̀ ò gbúdọ sùn láì jẹun sí àkókò.

Tábìlì iṣẹ́ mi ó rí gẹ́gẹ́bí i n tí òyìnbó ń pè ní office furniture table. Ó máa ń, ó máa ń wà tó sì máa ń dára dáadáa. Ó ṣì ga díẹ̀ débi tí màá rí bi gbọ́wọ́lé tí màá ma fi kan tí mo bá fẹ́ kọ láìsí ìrora rárá. Tábìlì ọ̀hún náà ṣì dáa àti àga rẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi nítorí pé ìràwọ̀ tí mo ní ìràwọ̀ tó wọ́pọ̀ dáadáa ni táwọn èèyàn sì fẹ́ràn jùlọ. Ìràwọ̀ mi jẹ́ ọ̀kan nínú ìràwọ̀ tó dáa jù, ó sì jẹ́ ìràwọ̀ dúdú. Ìràwọ̀ èèyàn dúdú lèmi ní, òun náà mo sì ń.

Rárá o, èmi ò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn èeyan, nítorí pé ó ti jẹ́ hun tí mò mọń ṣe ní gbogbo ìgbà. Ó sì ti jẹ́ ohun tó ti bá mi láàmú. Kò sí ibi tí mo lọ, kò sí ń tań ba n se n bẹ, tí wọn ò ní lè sọ̀rọ̀ nípa ohun kan náà. Ó ti jẹ́ hun tó ti mọ́ mi lára, tó sì ti wọ̀ mí lára tán.

Tí a bá ti ń ṣe ètò ní àárín àwọn ẹlẹ́gbẹ́ wa, a máa ń ṣe agenda. Ta bá sì ti ṣe agenda tán, gbogbo wa sì ní àsìkò tí a ó fi sọ̀rọ̀ kí gbogbo ètò bálé má fi jà pò tàbí dàrú. Ẹni àkọ́kọ́ á fún ní àkókò tí ó sọ̀rọ̀ di, ẹni èkejì bẹ́ẹ̀ ni, ẹni èkéẹ̀ta. Bá ṣe máa ń ṣètò nǹkan wa nù.

Iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ akẹ́kọ̀ọ́ ni. A sì máa ń kọ́ àwọn ènìyàn dé university level. Òun tí a sì gbójúlé lórí ni pé ká ṣe àwọn ènìyàn dé ibi tí àwọn náà ó fi jẹ́ ènìyàn ńlá ni, tí wọ́n fi lè gbé ayé fún ra wọn.

Mo fẹ́ràn eré ìdárayá púpọ̀, mo–èyí tí mo sì fẹ́ràn jù nínú gbogbo ẹ̀ ni, ẹ̀, bọ́ọ̀lù gbígbá, ká mọ gbá bọ́ọ̀lù, mo fẹ́ràn rẹ̀ gan. Torí pé gbogbo ọmọdé mi bọ́ọ̀lù lè mi náà fi gbá, ó sì jẹ́ ọ̀kan lára ohun tí mo fẹ́ràn jù.

Gbogbo ìgbà làwà máa ń gba research, gbogbo ìgbà sì ni àwa máa ń rí ohun tuntun, gbogbo ìgbà sì làwà máa ń kọ́ nǹkan tuntun lè. Bá à bá ṣe ń lọ, bá à ṣe ń rí, là á ṣe máa ń kọ́ nǹkan lè. Bo ṣe rí náà nu, a kì í figbá ṣòfò, a sì fi ń fí àkókò ṣe òfo.

Ah! Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, hmm, ohun tí wọ́n ń pè ní Mọ́sà, tí àwọn aláwùsà máa ń ṣe pẹ̀lú ọbẹ̀ wọn. Ohun tí mo fẹ́ràn jù nù, bí mo ti rí Mọ́sà àti ohun tí wọ́n ń pè ní Kẹ̀rẹ̀ṣì, bí mo ti gba yíyùn, ah! Ó ti tán. Mo láìkì ẹ́ gan ni o.

Ìpàdé pé oríṣìíríṣìí tí a ó máa ń lọ nítorí pé àwa tajẹ́ bí àwọn olórí àwọn ọ̀dọ́. Ìpàdé oríṣìíríṣìí la máa ń lọ ṣùgbọ́n lọ́sẹ̀ ní àgàgà wíkẹ́ẹ̀ndì, a máa ń lọ ìpàdé torísì mẹ́rin nígbà misì ní mẹ́ta.

Kò sí ìgbà tí ẹ̀rọ ayárabíàsá mi ti ò sí lọ́wọ́ mi, nítorí pé àwọn ènìyàn máa ń pè mí, mo sì máa ń dahun lórí social media. Kò sí ìgbà kígbà tí ò sí ẹ̀rọ ayárabíàsá mi lọ́wọ́ mi. Gbogbo ìgbà ni ń bẹ lọ́wọ́ mi, gbogbo ìgbà sì ni mo máa ń lò ó.

Gẹ́gẹ́ bí i ẹ, àwọn alágbàtà ìgbà tí ọjà tuntun máa ń sábà jáde ó máa ń jẹ́jẹ́ bí ìparí oṣù, tí oṣù bá ti ń lọ sí ìparí tí àwọn ọjà tán ní tó bá ti ń tán lọlẹ̀, ìgbà náà ni a máa ń kọ́ ọjà tuntun wá tí wọ́n ó sì restock ì ọjà wọn.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan tó láìkí ìmọ́lẹ̀ tó tutù. Ìgbà tí a ṣì máa ń sábà witness ìmọ́lẹ̀ tó tutù ni òwúrọ̀. Tẹ́ yan bá ṣẹ̀ṣẹ̀ jí, tẹ́ yań rí ìmọ́lẹ̀. Ará yẹn ò báà lẹ̀, yẹn ó fẹ́ràn rẹ̀ gbogbo nǹkan ni ó rí very calm. So ìmọ́lẹ̀ òwúrọ̀ ó jẹ́ bí ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn gan.

Ìgbéyẹ̀wó tí mo ṣe kẹ́yìn ò rí bí ìgbéyẹ̀wó tí a máa ń ṣe tí wọ́n bá ti ń ṣe measurement and evaluation níbi iṣẹ́ tiwa. Nítorí pé wọ́n máa ń ṣe níṣe pé kan bá lè fi wo gẹ́gẹ́ bí èèyàn ṣe fara síṣẹ́ tó. Àmọ́ èyí tí mo ṣe kẹ́yìn kò fi bẹ́ẹ̀ lé náà nítorí pé wọ́n máa ti ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́

Mo máa ń ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe, mo máa ń ṣe wọ́n ṣáṣíkò, mo sì máa ń ní ṣẹ̀dùú mi fún gbogbo ohun tó bá yẹ kí n ṣe. Ìgbà tó bá yẹ kí n dáhùn sí business, n ó dáhùn sí personal business. Ìgbà tó yẹ kí n fi ṣe iṣẹ́, n ṣe iṣẹ́. Ìgbà tó yẹ kí n fi káàsii fọ́ùnù àbí kí n káàsii cruise, n ó ṣe é. Gbogbo nǹkan máa ń wà pẹ̀lú ètò ni òun náà ṣì lè mí máa ń tẹ̀lé. Mo máa ń tẹ̀lé gbogbo ètò tó bá yẹ.

Mo jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tó máa ń fẹ́ àwọn nǹkan ìjìnlẹ̀, àwọn nǹkan tí bàbá bàbá wa ti ń ṣe tipẹ́ nítorí pé èèyàn máa ń kọ́gbọ́n dáadáa láti ohun tí wọ́n ti ń ṣe kọjá. Orin ìjìnlẹ̀ tí mo fẹ́ràn jù òun ni àwọn orin, àwọn orin bíi "Arúná Ìṣọ̀lá", àwọn orin ìjìnlẹ̀ nn tó sì lọ́gbọ́n nínú.

Bẹ́ẹ̀ni, nígbà mìí tí isẹ́ bá ti pọ̀ ju tí mo lè parí níbi isẹ́ lọ, mo máa ń ṣiṣẹ́ nílé. Wọn ó gbé iṣẹ́ wá lé, wọn ó sì máa ṣe. Lágàgà nígbà mìí, mo máa ń ṣiṣẹ́ di àárọ̀ ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan, tí mo sì pari rẹ̀ kí ilẹ̀ ó tó mọ́.

Bẹ́ẹ̀ni, tí n bá rí àwọn tó ń bá lọ sí etí òkun tí wọ́n sì lọ ń ya fọto ìwòran níbẹ̀, imá ń wù mí, àmọ́ gẹ́gẹ́ bí író èeyan tèmi jẹ́, n ò lè fi ibiṣẹ́ mi lẹ kin ni mo lè lọ sí òkun láti lọ lé ṣe fàájì níbẹ̀. Só bó ṣe máa ń rí niyẹn.

Bẹ́ẹ̀ni, àwọn èèyàn àdúgbò mi a mọ ra wa dáadáa, nítorí pé gbogbo ohun tí n bá lọ àjọ máa ń discuss rẹ̀ ní ìpàdé tá a máa ń ṣe lọ́sẹ̀lọ́sẹ̀, àní ìpàdé tá a máa ń ṣe tí gbogbo wa fi máa ń mọ́ra, a sì mọ ra wa dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí, mo sì ti gun ọkọ̀ tó ń pè ní flying boat tí ń máa ń sáré dáadáa lórí omi, mo ti gun rí dáadáa. Mo ti gun ní, ní Niger State ibi tí fẹ́rì wà tí wọ́n máa ń gbọ́kọ̀ cross River Niger. So mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa.

Rárá o, èmi ò kí ń lo ìbọ̀wọ́ nítorí pé èyí kò sí lára àwọn ohun tí a máa ń lò níbi iṣẹ́ táwà àbí n ò ní wí ìlò rẹ̀ ní kí ń wé ni. Nítorí pé tí ẹ̀ bá ní ìwé ìlò ǹkan yóò lò, àmọ́ àmi ò ní wí ìlò rẹ̀. Ohun tó fà á tí èmi ò ṣe kí ń lò nù.

Nígbà tí wọ́n bá ti fún wa ní ìsinmi oúnjẹ níbi iṣẹ́, kó ju ìṣẹ́jú ọgbọ̀n lọ. Ìṣẹ́jú ọgbọ̀n náà là máa ń lò, tí a ó sì fi padà sí ìdí iṣẹ́. Sá kókó láti bàjẹ́. Tí ìṣẹ́jú ọgbọ̀n bá ti lù, ọ́níkálukú ó padà sí ìdí iṣẹ́ rẹ ni. So kò ì ṣe òun tó lọ títí bá ni náà.

Bẹ́ẹ̀ni o, o nígbà tí wọ́n jí ẹ̀rọ ìyárabíàṣá tí mò ń lò nígbà tí wọ́n ji, so àkókò tí wọ́n fi jí wọn, wọn ò rí lò ní gbogbo ọjọ́ náà, àfi ìgbà tí mo lọ rà mí, ìgbà náà mo tún fi rí ẹ̀rọ mi tí mò ń lò.

Rárá o, emailì tí o bá ti wu lò mo tètè máa yọ wọ́n kúrò láti àwọn maili mi nítorí pé wọn kàn wa mo gba ààyè àti kí mọ́n dá ohun tí mo bá ti ní wu lo rẹ̀ kí wọ́n mo gba ààyè wọn. As soon as tán bá ti wo orí emaili mi, emi moyọ wọ́n kúrò ní o, mọ́ mon deleti rẹ̀ dànù.

Bẹ́ẹ̀ni, ohun tí ò bá ní ètò ko e lọ bó ṣe yẹ, a sì gbudọ̀ máa ṣe ètò fún gbogbo ohun ta bá fẹ́ ṣe. Mo jẹ́ ẹni tí ó mọ́ lètò tó sì máa ń ṣe ètò kó tó ṣe kankan. Nítorí pé mi ò láìkì kí mọ̀ dá nǹkan rú, un o sì fẹ́ n tó bá ti dàrú n tó fà á te mi fi máa ń ṣe ètò ǹkan nu.

Wọ́n ní ìmọ́tótó ló lè ṣẹ́gun àyin gbọ̀gbọ̀. Mo máa ń tọ́jú ara mi dáadáa, mo sì máa ń ṣe ohun tó yẹ fún ara mi. Mo máa ń jẹun sáṣìkò mo sì máa ń wẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́. Bẹ́ẹ̀ ni, mo mọ ń fọnu lẹ́ẹ̀mejì lójúmọ́.

Ní ọ̀sán, kì í ṣe gbogbo ìgbà tá a mọ ráyè la má ń sùn lọ́sàn o. Àmọ́ ní òòjọ́ Sunday, mo mọ wáyé fúnra mi tí ún o sì sùn lọ́sàn bó tẹ́jẹ́ wákàtí méjì kí n wó fi sinmi kárábà fi lè gbádùn.

Èmi jẹ́yẹ bí ẹni tí ò kí ń ṣe àjọyọ̀ ní ọjọ́ ìbí mi, torí pé ìgbà mí gán mo mon gbàgbé pé òní ni ọjọ́ ìbí mi. Àfi tí mo bá rí pé àwọn èèyàn kan ń sọ̀rọ̀ ń pa rẹ̀ pé a ẹni bái bái òní ni ọjọ́ ìbí rẹ o. Èmi náà máa ń gbàgbé lẹ́kọ̀ọ̀kan torí kí mo mọ bí ṣì ní. Ṣó pé mo máa ṣe àjọyọ̀ nǹkan bá òun èmi yé ṣe?

Tí mo bá ti jí ní òwúrọ̀, mo máa ń kọ́kọ́ ṣàdúrà, tí n bá ti ṣàdúrà, n ó fọonu, máa ti fọnnu, ń wẹ̀, tí mo bá ti wẹ̀ tán, n ó múra, n ó sì jẹun, tí mo bá ti jẹun tán, ọ̀nà ìbí ṣẹ́ yá.

Ah, tá bá sì má ń múra, a ó mọ̀ òun tí a fẹ́ lọ lè ṣe àkókò èkejì. N ó mọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀, n ó wá ka ìwé lórí oun tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. So that tí má tí dé bẹ́ẹ̀ kò ní jẹ́ ǹkan tí ó, tí ó rújú fún ẹni. N ó ṣà mọ̀ pé gbogbo oun tí n bá ṣe bẹ́ẹ̀ kí n tí mọ̀ ń pa rẹ̀ kí n tó dé bẹ́ẹ̀.

Nígbà tí a fi ń ṣe ọmọdé tí a, a máa ń ṣe eré, a sì máa ń rin kiri àdúgbò, ohun tí òyìnbó máa ń pè ní exploration nùú, a sì lọ máa ń gbọ́ àlọ́ tí àwọn àgbàlagbà bá ń sọ nígbà tí a fi wà lọ́mọdé. Ohun ìrántí sì ni pé àá, iṣẹ́ tán rán ni iṣẹ́ tí wọ́n o rán ni, a máa ń ṣe ní nígbà tá a wà ní ọmọdé.

Bẹ́ẹ̀ ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi tó ń jẹ́ Bolúgi, tó sì ní ìtumọ̀ ní pé inú ohun dá, ohun àwọn èèyàn ó fẹ́ràn, ìfẹ́ ohun tó dára ni tó ní ìtumọ̀ sínú.

Bẹ́ẹ̀ni, mo ní ohun tí òyìnbó máa ń pè ní complimentary card ibi iṣẹ́, ibi tí nọ́mbà wa wà àti barcode àti address ibi iṣẹ́ wa. Gbogbo ohun kibi tí a bá lọ a máa mú dání ni torí pé tí a bá pàdé èyàn, a máa ń fún wọn ka má ba lè fi jọ mọra nígbà mìí.

Oṣù tó tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù Àárín tí òyìnbó máa ń pè ní June. Mo fẹ́ràn jù nítorí pé a ti mọ̀ pé ọdún ti pín sí àárín, oṣù tí mo sì fẹ́ràn kí n máa ṣe ohun pọ̀ nu.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ nítorí pé gbigbọnju, gbi gbọ́n ojú mi, mo gbọ́n jú sí ọ̀dọ̀ ìyá àgbà. Ìyá àgbà sì máa ń dáná gbogbo ìgbà, wọ́n sì máa ń kọ́ wa bí ẹ n ṣe ti ń dáná. Ni bí tí mo gbà tí mo ti fi mọ bọ́ ṣe ń se oúnjẹ nùú.

Rárá o, èmi ò n se ẹni tó fẹ́ràn láti máa kọrin. Láì ṣe pé mo ti gbaṣẹ́ kuaya ní ṣọ́ọ̀ṣì tí wo n wá mọ kọrin lọ́tun lóṣi. Mi ò fẹ́ràn kíkọrin o. Bẹ́ẹ̀ náà ni láti máa gbọ́rin n gba míi, òun máa ni ń lára.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré nígbà mí làárọ̀ làárọ̀ tí n ba ṣẹ̀ṣẹ̀ jí, n ó sáré bi ìṣẹ́jú mélòó kan n ó tún sáré padà wá kí ara bàá lè fi yá gágá, kí ara bàá lè fi túmí. N tó fàá tí n ò fi ṣe exercise ni.

Bẹ́ẹ̀ni, a ní ọ̀gbà nítorí pé ọ̀gbà jẹ́ n tí ó mọ́ ń da ìbò bóbo ẹni nílé. Gbogbo ohun tí ẹ bá ń ṣe nílé, ẹ kò ní jẹ́ ẹ́ni tí àwọn ará ita ọ mọ̀ rí. So ọ̀gbà jẹ́ ǹkan tí ó mọ́ ń da ìbò bóbo ẹni fún gbogbo ohun tí ẹni bá ń ṣe n lé rẹ̀

Tí a bá ti ní holiday, mo máa ń fẹ́ràn kí n lọ sí ìlú wa ní abúlé wa, kí n lọ lè ṣe ìsinmi síbẹ̀. Nítorí pé àwọn òbí mi, àwọn ọ̀rẹ́ mi àti àwọn àbúrò mi máa ń bẹ ní abúlé wa. So tí mo bá ti rí holiday, ibẹ̀ ni mo mọ tí mà ń like kí n lọ máa ṣe ìsinmi mi.

Kò sí ohun tó mọ́ rọrùn láṣí kò gà ní, ní àpéjú ìgbà tí èyán bá fẹ́ sùn, kò sí kò rọrùn rárá. Ẹ̀ pé ogbó ara yóò ti rẹ èèyàn, èèyàn sì ti ń ṣiṣẹ́ ní gbogbo ọjọ́. So ti bá ń ti fẹ́ sùn, tó run o bá ti wá, ń sì gbé fóònù mi, ń sì máa tẹ́ ẹ títí tí ọrùn ó fi wá, tí ọrùn ó fi gbé mi bí mo ṣe máa ń ṣe ni.